Báwo ni o ṣe máa ń rí ipèsè àwọn ohun èlò? Ni ìbéèrè yẹn wí, mo sì dáhùn wípé, iṣẹ́ tí mò ń ṣe lọ́tùn lọ́sì àti owó tí mo bá rí lórí iṣẹ́ tí mò ń ṣe ni mo fi ń ra àwọn ohun èlò fún ara mi.

Ìbéèrè yẹn sọ pé, ṣé o ní àgbàlá òjò? Rárá o, mi ò ní àgbàlá òjò. Ilé tí mò ń gbé kò sí àgbàlá òjò ní ilé tí mò ń gbé. Wọ́n kò kọ́ ní ọ̀nà tó fi máa yọ ààyè àgbàlá òjò sílẹ̀.

Kíni ó máa ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́? Ǹkan tó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ náà kò ju wípé àwọn ènìyàn tá n jo ń ṣiṣẹ́ lọ, lọ́tùn lọ́sì. Ó ní ìwà tó máa ń kọ sí iṣẹ́ tó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́, ó ní ìwà tó máa ń kọ sí mi ní ibi iṣẹ́ náà.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Hmmm, ìbéèrè pàtàkì ni ìbéèrè yìí torí wípé kò sí ẹ̀dá alààyè kankan tí kò nílò ìrànlọ́wọ́ ọmọ ẹnì kejì. Bí èmi ṣe máa ń ro ọmọ ẹnì kejì mi lọ́wọ́ ni ìwọ̀nba tí mo bá ti ní ni mo máa fi bù wọ́n, màá fún wọn ní ẹ̀bùn, màá fún wọn ní oúnjẹ tí mo bá ní tó ṣẹ́kù, màá fún wọn ní owó lọ́wọ́ mi.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? iBéèrè pàtàkì ni ìbéèrè yìí, ṣùgbọ́n olórí iṣẹ́ mi kò kí ń sábà wà ní ibi iṣẹ́. Ó máa ń rìnrìn àjò káàkiri orílẹ̀ èdè àti káàkiri àgbáyé. Ṣùgbọ́n, a máa ń sọ̀rọ̀ lórí social media tó jẹ́ WhatsApp. Tọ bá ti ní ǹkan kan láti bá wa sọ̀, orí ibẹ̀ làti máa ń sọ.

Ṣé o máa ń ka ìwé? Idáhùn mi sì ni pé bẹ́ẹ̀ni. Dandan o ṣe pàtàkì kí ọmọ ènìyàn máa kàwé torí pé títí tí a máa fi fi ayé yìí sílẹ̀, ọgbọ́n ọgbọ́n la máa ma wá, ṣíkún ọgbọ́n, àmọ́ máa wá ìmọ̀ kún ìmọ̀ lójoojúmọ́. Ọjọ tí omọ̀ ènìyàn ò bá wá ìmọ̀ àti ọgbọ́n mọ́, ó tún mọ̀ sí pé ọjọ́ yẹn ló fi ayé sílẹ̀

Àwọn wo ni o fẹ́ràn jù? Àwọn tí mo fẹ́ràn jù náà kò sì ju àwọn ẹbí, àrá àti ọ̀rẹ́, ṣùgbọ́n mo sì fẹ́ràn àwọn tí wọ́n bá sì fẹ́ mi. Àwọn tó bá fẹ́ mi gẹ́gẹ́ bí mo ṣe fẹ́ wọn, mo fẹ́ràn àwọn náà. Gbogbo àwọn yìí ni mo fẹ́ràn jù.

Ṣé o máa ń ṣe ìmúdójúìwọ̀n software rẹ? Bẹ́ẹ̀ni, àti ìgbà dé ìgbà ni mo máa ń ṣe ìmúdójúìwọ̀n software mi, torí wípé bí ènìyàn ṣe wà, ó yẹ ká máa ṣe ìmúdójúìwọ̀n lójoojúmọ́. Bẹ́ẹ̀ sì ni ohun èlò kọ̀m̀pútà, ó yẹ kí a máa ṣe ìmúdójúìwọ̀n software ní ìgbàkígbà tó bá ti yẹ ká ṣe.

Ṣé o fẹ́ràn ra oúnjẹ ní òpópónà? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ra oúnjẹ ní òpópónà torí wípé ríra oúnjẹ ní òpópónà kò ná wa lówó púpọ̀ àti wípé oúnjẹ òpópónà ó máa ń dùn ju oúnjẹ inú ilé lọ.

Ṣé o máa ń na ara rẹ? Hmm. Rárá, Ọlọ́run ò ní já̀ rí kò ṣe déédéé tó máa mú kí èèyàn máa na ara rẹ̀. Mi ò kì í na ara mi, mi ò dẹ̀ sí ro pé ǹkan kan lè wà tó lè mu mi mọ́wọ́ sókè kí n wá máa na ara mi.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó kù. Tó ń jẹ bá ṣẹ́kù nínú oúnjẹ tí mo bá ti sè àbí oúnjẹ tí mo bá rà, tí n bá fẹ́ jẹ èyí tó kù, bóyá láàrọ̀ ọjọ́ kejì àbí lálẹ́, mo máa gbé e kaná. Tí n bá si ti gbé e kaná, mo máa jẹ ẹ́.

Ṣé o máa ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Ìdáhùn mi sì ni wípé bẹ́ẹ̀ ni, torí wípé Íńtánẹ́ẹ̀tì jẹ́ ibi tí èèyàn ti le kọ́ nǹkan oríṣiríṣi, ohun mèremère tó máa wúlò fún èèyàn ní ìgbésí ayé èèyàn. Ìdí ni yíi tí mo fi ń kọ́ nǹkan láti ìgbà dé ìgbà lórí Íńtánẹ́ẹ̀tì.

"Àjọ̀dún wo ni o fẹ́ràn jù?" ni ìbéèrè yẹn wí. Mo sì dáhùn wípé àjọ̀dún Kérésìmesì tó jẹ́ tó wáyé ní oṣù kejìlá nínú ọdún òun ni mo fẹ́ràn jù torí wípé àti Krìstẹ́nì àti Mùsùlùmí gbogbo àgbáyé ni wọ́n ti máa ń ṣe àjọ̀dún Kérésìmesì ó sì jẹ́ àkókò tí gbogbo àwọn ẹbí àti ará máa rin ìrìn àjò wa sí ìṣọ̀kan láti ṣe àjọ̀dún.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò ọdún taa ni ó pọ̀, a ní ìgbà ẹ̀rùn, ìgbà òjò, ìgbà ọyẹ́. Àkókò tí mo fẹ́ràn jù ni ìgbà ọyẹ́ torí wípé aṣọ ta bá fọ̀ ó má ń tètè gbẹ àti pé ara, ara má ń dán, òtútù sì má ń mú dáadáa.

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù? Hmm. Bẹ́ẹ̀ni, ó ṣe pàtàkì kí ènìyàn máa jí ní kùtùkùtù òwúrọ̀, ṣùgbọ́n kì í ṣe gbogbo ènìyàn ló máa ń jí ní àsìkò yìí. Èmi gẹ́gẹ́ bí ènìyàn, mo máa ń jí ní kùtùkùtù òwúrọ̀ torí wípé mo ní ago lórí fóònù mi tó máa ń jí mi ní kùtùkùtù òwúrọ̀.

Ṣé o ti gun alùpùpù rí? Rárá mi ò ti gun alùpùpù rí ṣùgbọ́n mo ti ríi dáradára lójú ayé àti lójú móhùnmáwòrán. Mo ti rí alùpùpù dáradára àti lórí ẹ̀rọ ayárabíàṣá.

Ìbéèrè yẹn dàhun, sọ pé "Ṣé o ti lu etí rẹ?" Lílu etí jẹ́ àṣà àti ìṣe Yorùbá àti àwọn mi ní agbègbè mi tí wọ́n ń gbé. Ṣùgbọ́n, àárín Yorùbá ni ó ti ṣe pàtàkì jù láti lu etí gẹ́gẹ́ bí nǹkan oge láàárín obìnrin. Ṣùgbọ́n, ní òde ìsín, a ti rí ọkùnrin tó lu etí. Rárá, mi ò lu etí.

Ìbéèrè ẹ ni pé, báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Mo sì dáhùn wípé ago orí fóònù mi ta pè ní àláàmù, òun ni ó máa ń jí mi ní òwúrọ̀. Àláàmù bí mẹ́ta ni mo ní ní orí fóònù. Ìkan fún ago márùn-ún àbọ̀, ìkan fún ago mẹ́fà gẹ̀rẹ́gẹ́, àti kan fún ago mẹ́fà àtàbọ̀. Tí ta àkọ́kọ́ ò bá jí mi, ti ẹ̀keji á jí mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ìbéèrè yẹn sọ pé ṣe o fẹ́ràn yíya àwòrán? Hmm. Yíya àwòrán jẹ́ ǹkan tó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ torí bá ṣe máa ṣe ìrántí ǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ni tí a bá ya àwòrán ẹ̀. Ṣùgbọ́n pé mo fẹ́ràn yíya àwòrán, mo lè sọ pé bẹ́ẹ̀ni mo fẹ́ràn yíya àwòrán torí mo fẹ́ràn láti máa rántí ǹkan tó ti ṣẹlẹ̀.

Ṣé o mọ bí a ti ń wẹ̀? Ìyẹn ni wípé ṣe mo mọ bí a ti ń wẹ̀ lódò. Iṣẹ́ tí mo ń ṣe ó gba kí èèyàn mọ̀ dandandan bí a ti ń wẹ̀. Ìdí nìyí tó fi jẹ́ kí n lọ kọ́ bí a ti ń wẹ̀ nígbà tí mo wà ní ilé ìwé ẹ̀kọ́ gíga ní ǹkan tí à ń pè ní swimming pool.

"Ṣé ẹ̀yìn máa ń fọ́ ọ?" ni ìbéèrè yẹn wí. Ìyẹn túmọ̀ sí wípé ṣe ẹ̀yìn máa ń ro ẹ́ àbí ṣe ẹ̀yìn máa ń dùn ẹ. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan la máa ń ṣe lójoojúmọ́ tó lè mú kí ẹ̀yìn máa fọ̀ yàn, bẹ̀ẹ́rẹ̀ láti gbígbẹ́ nǹkan sí bí a ṣe jókòó tàbí bí a ṣe sùn. Bẹ́ẹ̀ ni ẹ̀kọ̀kan ẹ̀yìn máa ń fọ́mi.

Ṣé o máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ, a òyìnbó pè é ní overtime. Bẹ́ẹ̀ ni, ìgbà mí wà tí iṣẹ́ ta bá ń ṣe lọ́wọ́ kò ti ì wá sí ìparí. Ṣùgbọ́n a nílò láti fi àkókò sí i láti parí iṣẹ́ náà.

Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Hm, bátìrì fóònù mi tí mi ò bá tan data, ó lè dúró fún wákàtí méjìlá tí bá wo fíìmù, ṣùgbọ́n tí bá tan data, ó lè dúró fún wákàtí mẹ́jọ. Ṣùgbọ́n tí mi ò bá ṣe nǹkan kan, ó lè dúró fún ọjọ́ méjì.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Bẹ́ẹ̀ni, dáradára mo mọ ìtumọ̀ orúkọ mi. Mo ní orúkọ Yorùbá. Orúkọ mi ni Ayọ̀. Ayọ̀ ní orúkọ Yorùbá ó túmọ̀ sí wípé ìdùnnú, ohun tó ń dùn'yàn n'nú, Ayọ̀.

Data tó máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀ pọ̀ tó, hnm, ìbéèrè yẹn ìbéèrè tó jẹ́ wípé a lè ṣẹ́ láì má béèrè ni, torí wípé data jẹ́ ohun èlò tí ọmọ ènìyàn ò lè ṣe láì lò ní ayé ìsìn yìí ni, torí wípé data la fi ń ṣe ohun gbogbo. Data tí mo sì máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀ ó máa pọ̀ tó ẹgbẹ̀rún márùn-ún sókè, ti oó bá jù bẹ́ẹ̀ lọ.

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́? Ìbéèrè pàtàkì ni ìbéèrè yẹn. Kí ni àwọn ohun ọ̀ṣọ́? Òun ni àwọn tá ń wọ̀ sọ́ ọ̀rùn, tá ń wọ̀ sọ́wọ́, igbàmí tá ń wọ̀ ṣẹ̀ṣẹ̀ láti ṣe ọ̀ṣọ́ ara, ọ̀ṣọ́ ojú. Iyẹn tá bá ń lọ sí òde tàbí tá bá ń kàn jáde lásán, tàbí tá bá ń lọ sí ilé ìjọsìn, tàbí tá bá ń re ibikíbi. Bẹ́ẹ̀ ni mo máa ń lo àwọn ohun ọ̀ṣọ́.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gbà? Ìgbá tí mo fi ń sinmi ní ọ̀sán lẹ́yìn tí mo bá ti jẹun tán, o máa ń tó wákàtí mẹ́rin, wákàtí mẹ́ta sí mẹ́rin kí n tó tún jẹun alẹ́. Ìgbà mí tí n bá jáde tàbí tí mi bá ṣe nǹkan kan, mo máa lo wákàtí márùn ún.

Hm, báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Àdéhùn jẹ́ ǹkan pàtàkì tó yẹ kí gbogbo ènìyàn máa rántí torí wípé tí ẹ̀yan bá ṣe àdéhùn tí ò múṣẹ, á ṣe ifiyàn irú ẹni tí ẹni ẹ̀ jẹ́ kò sì dáa. Láti rántí àwọn àdéhùn mi, mo máa ń fi sí okan àyà mi, àwọn tí mo bá lè rántí máa ń fi sórí fóònù mi.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá sín? Bẹ́ẹ̀ ni, nǹkan tó yẹ ká ṣe nígbà tí a bá sín ni ká fi aṣọ funfun àbí aṣọ tó mọ́ kiá fi bo mú. Nǹkan tí mo máa ń ṣe tí mo bá sín nìyẹn. Ǹkan tó yẹ kí ọmọlúàbí ṣe nìyẹn.

Ṣé o máa ń jẹ gúọ̀mù? Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ gọọ̀mù nínú ilé tí mi ò bá fẹ́ sùn tàbí tí mo bá ń ṣe iṣẹ́ kan pàtàkì tí mi o dẹ̀ fẹ́ sùn. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n àti jẹ gọọ̀mù nútá kò bá ramú, kò bá ìwà mú, kò dẹ̀ iṣẹ́ nǹkan tó yẹ kí ọmọlúàbí máa ṣe.

Kókó ẹ̀kọ́ wò ni o fẹ́ràn jù nígbà ìwé? Nígbà ìwé kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù ni ẹ̀kọ́ òǹkà, iyẹn ta mọ̀ sí Mathematics. Mo fẹ́ràn ẹ́ lọ́pọ̀lọpọ̀ torí pé ó kò ṣòro fún mi láti mọ̀ ó sì rọ̀ fún mi láti ṣe.

Ṣé o máa ń lo ọ̀pá ìfámúra nígbà tí o bá mú ohun mímu? Yàtọ̀ sí pé tí mo bá mú nnkan láti inú ike tí wọ́n ò dé láti kọ́mpíìnì láti ilé iṣẹ́, mo máa ń lo ọ̀pá ìfámúra torí mi ò mọ̀ bí tí wọ́n ti mú ike yẹn wá tàbí bóyá wọ́n fọ ẹnu ike yẹn dáadáa. Ìdí nìyí tó fi ṣe pàtàkì láti lo ọ̀pá ìfámúra tó bá mú ohun mímu.

Nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Mi ò fi bẹ́ẹ̀ ní àwọn ọ̀rẹ́ tó pọ̀. Yàtọ̀ sí i àwọn kan tó wà níbi iṣẹ́ àtàwọn kan tó wà nílé ìjọsìn. Mi ò ní ọ̀rẹ́ tí mo máa ń jáde lọ rí. Ṣùgbọ́n tí àwọn ibiṣẹ́ ojoojúmọ́ tí mo bs lọ ibiṣẹ́ mo máa pàdé àwọn ọ̀rẹ́ ibiṣẹ́ mi.

Nígbà wo ni o kẹ́yìn rìnrìn àjò fún ìṣe? Ìṣe ọdún tó kọjá yìí ní oṣù kejìlá, nígbà tí a ṣe àjọ̀dún Kérésì. Mo rìnrìn àjò padà lọ sílé. Ìrìn àjò tí mo rìn padà wá sí ìlú tí mò ń gbé ni isin fún ìṣe. Òhun ni ìrìn àjò tí mo rìn kẹ́yìn.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Aṣọ jẹ́ ohun tó yẹ kí èèyàn máa fọ láti ìgbà dé ìgbà. Mo máa ń fọṣọ ní ẹ̀ẹ̀mẹta lọ́sẹ̀, mo máa ń fọ ní ìgbà tí ọ̀sẹ̀ bá ti parí, mo máa ń fọ ní àárín ọ̀sẹ̀ lẹ́ẹ̀meji láàárín ọ̀sẹ̀. Gbogbo ìgbà yìí ni mo máa ń fọ aṣọ mi.

Ìgbónájẹ́jẹ́ irú wo ni o fẹ́ràn nínú yàrá ẹ? Ìgbónájẹ́jẹ́ tí mo fẹ́ràn nínú yàrá mi, mi ò tíì ronú sí irú ìgbónájẹ́jẹ́ tí mo fẹ́ràn nínú yàrá mi, ṣùgbọ́n bó ṣe wà lọ́wọ́lọ́wọ́ mi ò ní irúfẹ́ kan bẹ́ẹ̀ nínú yàrá mi lọ́wọ́lọ́wọ́.

Ṣé o máà ń fi ìdáàbòbò òrùn sára? Eyi ti won tunmo mọ̀ sí sunscreen wára. Mo jẹ́ ènìyàn aláwọ̀ dúdú. Mi ò kín fi ìdáàbòbò òorùn torí wípé oòrùn o kín pa mi lára. Bẹ́ẹ̀ sì ni kò kín ṣe ǹkan ìjàmbá fún mi. Ìdí nì yii tí mi ò kín fi ń lo ìdáàbòbò òrùn sára.

Ṣé o ní ẹ̀tọ́ láti fẹ iṣẹ́ ré sílù mìíràn? Mi ò mọ̀ túmọ̀ ìbéèrè yẹn, ṣùgbọ́n nǹkan tí mo tún mọ̀ ẹ́ sí ni, ṣe mo ní ẹ̀tọ́ láti fi iṣẹ́ lẹ̀ kí eré ìlú mìíràn? Tí n bá gba èyí níbi iṣẹ́, ó di dandan kan fún mi ní ààyè níbi iṣẹ́ láti lọ pàtó tí n bá ní ibi tí mò ń lọ.

Àkókò wo ni ọ́fíìsì rẹ ṣí? Àkókò tí ọ́fíìsì mi ṣí láti ọjọ́ Monday sí ọjọ́ Friday. Òun ni ago mẹ́jọ àárọ̀. Kérége ni ọ́fíìsì mi ṣí. A kò sì gbọdọ̀ pẹ́ dé ọ́fíìsì. Ẹni tó bá ti pẹ́ dé ọ́fíìsì, wọ́n ó ko orúkọ rẹ sílẹ̀.

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Àwọn èrò tuntun lè máa wá sínú ọkàn mi lẹ́ẹ̀kọ̀kan láti ìgbà dé ìgbà. Láì ronú sí, láì ṣe nǹkan kan àwọn èrò tuntun kan máa máa wá. Bẹ́ẹ̀ sì ni tí àwọn èrò tuntun yìí bá ti wá, mo máa kọ́ sílẹ̀ tàbí kí n bẹ́ ẹnìkan sọ, tàbí kí n gbàrá mi sọ kí n lè sọ yége. Tí mo bá ti sọ, tó bá ti múlẹ̀ ni màá tún ṣe sọ jáde.

Ṣé o máa ń mu àwọn èrò ìlera? Bẹ́ẹ̀ni, mò máa ń mu àwọn èrò ìlera torí wípé ìlera ṣe pàtàkì gan-an fún ọmọ ènìyàn. Ìlera òun la fi ń ṣe gbogbo nǹkan inú ayé. Kòsí nǹkan ta fẹ́ ṣe tí ó bá sí ìlera ara, a ò lè rí nǹkan yẹn ṣe dáadáa.

Ṣé o fẹ́ràn kíkọrin? Ohùn mi ò dágájá fún kíkọrin ṣùgbọ́n mo fẹ́ràn kíkọrin. Bẹ́ẹ̀ sì ni mo fẹ́ràn àwọn tó bá mọ orin kọ, wọ́n sì mọ ọ́ kọ dáadáa. Ìdí nìyí tí mo fi fẹ́ràn kíkọrin. Tọ́lọ́hun bá fún mi ní ẹ̀bùn orin kíkọ, mo máa ma kọrin lójoojúmọ́.

Ṣé o ti fún un ní ẹ̀jẹ̀ rí? Ìyà túmọ̀ sí wípé gẹ́gẹ́ bí òye tí mo ní ni wípé ṣe mo ti fi ẹ̀jẹ̀ sílẹ̀ rí fún ẹnìkan tó níidi ẹ̀jẹ̀ tàbí fún ilé iṣẹ́ tó máa ń fi ẹ̀jẹ̀ tọrẹ. Bẹ́ẹ̀ ni, mo ti fi ẹ̀jẹ̀ sílẹ̀ rí.

"Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù?" Ni ìbéèrè yẹn wí. Mo sì dáhùn wípé ọjọ́ tí mo fẹ́ràn jù ni ọjọ́ Satide. Torí wípé kò sí iṣẹ́ kankan ní ọjọ́ Satide, gbogbo ènìyàn máa wà nílé, gbogbo ènìyàn máa ṣeré, gbogbo ènìyàn máa wo mohunmáwòrán, a sì máa tẹ fóònù alágbèéká wa.

Báwo ni o ṣe máa ń gba yìnyín? Hmm gẹ́gẹ́ bí ènìyàn elẹ́ràn ara, ìyìn máa ń mú orí yáa ni. Ẹni tó bá dúpe a náà, ó máa rí mi gbà leni bẹ́ẹ̀ náà ló ṣì ṣe fún ìyìn fún iṣẹ́ tẹ̀ yan bá ṣe, ó máa mú kó rí wú láti ṣé iṣe mi. Bí mo bá ń gba iyìn, mo máa ń gbá tọkàntọkàn. Tẹ́ní kan bá yìn mí, inú mi máa ń dùn.

"Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn?" ni ìbéèrè yẹn wí. Gẹ́gẹ́ bí ìbéèrè yẹn ti bi mi, ìdáhùn mi sì ni wípé ẹ̀bùn tí mo fẹ́ràn láti fún àwọn ènìyàn jù, òun ni ẹ̀bùn owó. Mi ò kí ń sábà mọ ǹkan láti rà fún àwọn ènìyàn torí mi ò mọ ǹkán tó n nífẹ̀ẹ́ sí. Bẹ́ẹ̀ sì ni ó fi jẹ́ kí n nífẹ̀ẹ́ sí láti fún èèyàn lówó kó ba lè ra ǹkan tó bá wù ú.

Ṣé ó rọrùn fún ọ láti darí àwọn ènìyàn jí? Bẹ́ẹ̀ni, ó rọrùn fún mi torí wípé mo ti ní ìrírí sí bí wón ti ń darí àwọn ènìyàn. Mo ti darí àwọn ènìyàn sẹ́yìn. Bẹ́ẹ̀ sì ni mo ti darí àwọn ènìyàn ní ìṣe bí mo ṣe wà lọ́wọ́lọ́wọ́. Idí nìyí tí mo fi ní ìrírí.

Ṣé o máa ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Ni ìbéèrè yen wi. Gẹ́gẹ́ bí ìdáhùn sí ìbéèrè yẹn, Íńtánẹ́ẹ̀tì jẹ́ ibi tí ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà lórí ẹ̀, aye sì ti dẹrùn ní èní torí wípé ohunkan ta need láti lọ sọ́jà lọ rà tẹ́lẹ̀, a lè rà lórí Íńtánẹ́ẹ̀tì, bẹ́ẹ̀ ni mo máa ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì.

Ibi wo ni o fẹ́ràn lọ jù? Ibi tí mo fẹ́ràn lọ jù, òun ni ibi ìdárayá, torí wípé mo fẹ́ràn ìdárayá lọ́pọ̀lọpọ̀ láti lọ ṣe àwọn exercises tí ó máa mú kí ara ṣe jẹ́gẹ́, tí ara fi ṣe ṣọ́mu.

Irú ojú ọjọ́ wo ni o mo fẹ́ràn jù ní ìbéèrè yẹn wí. Gẹ́gẹ́ bí ìdáhùn sí ìbéèrè yẹn, ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni ojú ọjọ́ tí ò ṣe ruru, ojú ọjọ́ tó ṣe géjé torí wípé tí èèyàn bá ṣáṣọ síta tàbí tí èèyàn bá fẹ́ jáde, ojú ọjọ́ náà kò le dènà gbogbo ǹkan tí èèyàn bá fẹ́ ṣe.

Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kankan? Tí mo bá tí jí ní òwúrọ̀, jìjì tí mo jí lowurọ, mo ké pe bàbá mi lókè. Mo ní kó wá bá mi ṣé o, kó bá mi ṣe tèmi, kó ṣe tèmi ní ire, ọ̀nà mi tí n bá jáde kó bá mi ṣe ní dáadáa kí ibi kankan kó má ṣe kò mi.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá ń dúró de nǹkan? Tí m bá ń dúró de nǹkan tí nǹkan yẹn dẹ̀ tí ń pẹ́, mo máa ń tẹ fọ́ọ̀nù alágbèéká mi láti wo oríṣiríṣi lórí ẹ̀ láti lè sọ àkókò dànù bí mo ṣe ń dúró de nǹkan yẹn. Kíì má baà ní ìmọ̀ nǹkan tí mo ń dúró de yẹn lára ni mo fi máa ń tẹ fọ́ọ̀nù alágbèéká mi.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Mi ò tíì rí ìṣẹ̀lẹ̀ tó máa jẹ́ kí n jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà, torí wípé àwọn oníbàárà wa ìbáṣepọ̀ tó dáwọ́pọ̀ ní business nìkan. Tí wọ́n bá ti wá, kan bá wá rà, ka sì ṣàlàyé gbogbo ǹkan tó yẹ kí wọ́n mọ̀, kan sì máa lọ.

"Nígbà wo ni o máa ń fàá?" Ni ìbéèrè yẹn wí. Fífàà níbí, ó lè túmọ̀ sí oríṣiríṣi, mi ò sì mọ nǹkan tí mo lè máa fàá. Ṣùgbọ́n oríṣiríṣi nǹkan ló wà tí ọmọ ènìyàn sì lè fàá. O lè fàá láàárọ̀, o lè fàá lọ́sàn-án, o lè fàá lálẹ́. Oríṣiríṣi ló sì lè fàá.

"Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn?" ni ìbéèrè yẹn wí. Tí mo bá wà níwájú àwọn ènìyàn tí mo bá ń sọ̀rọ̀, mi ò ní ìrora kankan torí wípé ó ti mọ́ mi lára, mo sì ti mọ nǹkan tí mo fẹ́ sọ níwájú àwọn ènìyàn pẹ̀lú ọ̀kan tó ṣe gírí ni mo máa fi sọ̀rọ̀

Ìbéèrè náà wípé: ṣe o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Ìbéèrè yìí ò jẹ́ fún àwọn tí ó bá ní ọkọ̀. Bẹ́ẹ̀ sì ni mo ti ní ọkọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ mi ò ní ọkọ̀. Ṣùgbọ́n báwo sí gbà tí sẹ́yìn nígbà tí mo ní ọkọ̀, ǹjẹ́ mo máa ń jẹun nínú ọkọ̀ mi? Hmmm, bẹ́ẹ̀ni, ó dà bá ẹ́ pé mo máa ń jẹun nínú ọkọ̀ mi torí wípé ìgbà mí mo kan lè ro oúnjẹ dání tàbí kí n ṣe oúnjẹ láti ilé, inú ọkọ̀ dà ni mo ti máa ráyè.

Ṣé o máa ń mu àwọn ohun mímu pirotíìnì? Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ohun mímu pirotíìnì lẹ́ẹ̀kọ̀kan torí pé ó wọ́n láti rà ò. Ṣùgbọ́n, tí ọwọ́ mi bá ti tẹ́, mo máa ń mu torosaralore fún ìdárayá dẹ́sìrè, ó máa ń jẹ́ kí ara tóbi dáadáa.

Ṣé o mọ bí a ti ń gun kẹ̀kẹ́? Hih, lóòótọ́ ni mi ò gun kẹ̀kẹ́ rí o. Ṣùgbọ́n mo mọ mọ́tò gùn. Mọ́tò tó jẹ́ manual tí kì í ṣe automatic nìkan. Ìdí sì ìdí tó fi jẹ́ pé mo mọ gbogbo àwọn theory tó wà lẹ́yìn bí a ti ń gun kẹ̀kẹ́, èyí ló fún mi ní ìdádúró lójú pé ó yẹ kí n mọ kẹ̀kẹ́ gùn.

Báwo ni o ṣe máa ń rí dájú pé ọjà rẹ dára? Ọjà dí dára, ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì ní ìbálòpọ̀ oníbàárà àti ọlọ́jà. Baṣe máa ń rí dájú pé ọjà wa dára ní nǹkan tá a ń pè ní visual inspection tàbí QAQC, quality assurance àti quality control. Gbogbo àwọn ọ̀nà ta máa ń gbà fi yẹ̀ wo bóyá ọjà wa dára léélée.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú? Iṣẹ́ ọjọ́ iwájú, ọjọ́ iwájú mo rí pé ó dára gan-an nínú ọkàn mi torí wípé gbogbo àwọn àṣìṣe tí mo ti ṣe sẹ́yìn gbogbo e ni mo ti kọ sílẹ̀ tí mo sì ti ní ìpinnu wípé gbogbo àwọn oun tó mú mi kọsẹ̀ mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Mo sì ti kọ́gbọ́n, mo sì ti mọ bí màá ṣe ṣe iṣẹ́ ọjọ́ iwájú mi dáradára.

Kí ni ìlànà ìpolówó rẹ̀? Ìlànà ìpolówó mi ó jẹ́ ìlànà tí mo fà sílẹ̀ pẹ̀lú owó gidi torí wípé investment ńlá ni ìpolówó. Ẹ̀eyàn need é láti polówó gidi gan fún àwọn oníbàárà láti mọ irú ọjà tó fẹ́ rà kódé tí lè mọ gbogbo àwọn nǹkan mírémiré nípa ọjà tó fẹ́ rà.

Oúnjẹ wo ni o mọ̀ bí a ti ń ṣe dáadáa? Mo mọ oúnjẹ eléyìíbo ṣe, mo sì mọ oúnjẹ ìbílẹ̀ ṣe. Mo mọ̀ bó ṣé ń gúnyán tá a máa kọ́kọ́ da yán sórí iná sè ká tó gùn. Mo mọ̀ bá ṣe ń ṣe ẹ̀fọ́, mo mọ̀ bá ṣe ń ṣe rice, ìrẹsì, mo mọ̀ bá ṣe ń ṣe spaghetti, mo mọ̀ bá ṣe ń ro àmàlà àti òkèlè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ìbéèrè yẹn wípé ṣe o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Mo sì dáhùn wípé ẹ̀rọ ìgbésókè ta ní ní orílẹ̀ èdè tí mo wà kì ń ṣe ẹ̀rọ ìgbésókè ta máa ń pẹ́ nínú ẹ̀ lọ títí. Ìdílé yìí tí a ò fi ń ráyè láti bá ẹni kejì sọ̀rọ̀ torí wípé pàápàá a ti dé ibi ta ń lọ.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Tí a bá ti gba fún nọ́mbà àwọn oníbàárà, orí fóònù la ti ń bá wọn sọ̀rọ̀, orí WhatsApp la ti ń bá wọn sọ̀rọ̀, la tí máa bá wọn sọ̀rọ̀ price àti gbogbo ǹkan tí wọ́n fẹ́ mọ̀. La tí máa dáhùn gbogbo ìbéèrè tí wọ́n bá ní pàtàkì.

Ìbéèrè ni "ṣé o fẹ́ràn rin òkè?" mo sì dáhùn wípé mo jẹ́ gẹ́gẹ́ bí ènìyàn mo jẹ ẹni tí ó bẹ̀rù òkè. Yàtọ̀ sí wípé mo ga, mo tú sí gbọ́nlẹ̀, mo bẹ̀rù òkè gidi gan. Mo bẹ̀rù àti máa rin òkè. Ìdílé tí mo fi rí, mo dájú wípé mi ò fẹ́ràn àti rin òkè.

Ṣé o ti lọ sí àgọ̀ o rí? Mi ò mọ̀ túnmọ àgọ̀. Tí mo bá ṣèwádìí tí mo mọ ǹkan tí àgọ̀ jẹ́, mo lè mọ̀ bóyá mo ti lọ sí àgọ̀ rí tàbí bóyá mi ò tíì lọ sí àgọ̀ rí. Ṣùgbọ́n àgọ̀ ó dùn bí ǹkan tí mo ti gbọ́ rí níbìkan tàbí níbò mi, ṣùgbọ́n mi ò lè sọ pàtó.

Báwo ni o máa ń ṣe àjọyọ̀ ìbí rẹ? Àjọyọ̀ ìbí tí a ṣe ń dàgbà ní bá ṣe ń ṣe àjọyọ̀ ìbí ṣe máa ń yàtọ̀. Nígbà tí mo wà ní ọmọ ọdún mẹ́wàá kẹ́yìn ni mo ṣe ayẹyẹ ọjọ́ ìbí tí mo ṣe. Ta tí ta pa àwọn èèyàn ta jó ta jẹun. Ṣùgbọ́n nísìnyí tó bá di ọjọ́ ìbí mi, níṣe lè a máa póòstì lórí WhatsApp status. Àwọn èèyàn á dẹ̀ kí wa, àwọn tó bá máa ṣẹ̀ńdì owó, wọ́n máa ṣẹ̀ńdì owó.

Ṣé o fẹ́ràn oúnjẹ tó ní ata? Gẹ́gẹ́ bí ọmọ ìbílẹ̀ Yorùbá tí wọ́n sì tọ́ mi ní ilẹ̀ Yorùbá, ó jẹ́ ǹkan tí Yorùbá ò lè ṣaláì má fi sínú ọbẹ̀, ata. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn ata lọ́pọ̀lọpọ̀, mi ò sì lè jẹ oúnjẹ tí ò ní ata. Ṣé ló máa jẹ́ kí èébì máa gbé ni?

Ìbéèrè yẹn sọ pé ṣe o máa ń gbọ́ podcast? Èmi sì sọ pé, rárá o, mi ò kí ń gbọ́ podcast. Ẹ̀ẹ̀ẹ̀kọkan ni mo ti gbọ́ podcast rí ní ayé mi, ṣùgbọ́n mi ò rí podcast gẹ́gẹ́ bí ǹkan tí ó yẹ kí n máa gbọ́ torí wípé mo máa ń wo YouTube, mo jẹ̀ máa ń wo TikTok.

Ṣé o ní àwòrán lára? Rara Mi ò ya àwòrán kankan sí ara mi torí aláwọ̀ dúdú ni mí. Mo sì wọ̀ pé yíya àwòrán sára o kan máa já sófo ni torí wípé kò níí yẹ mí, kò sì ní rẹwà ní ara mi. Ìdílé yìí tí mi ò fi ṣe ya àwòrán sára.

Ìbéèrè yẹn tún wípé wákàtí mélòó ni ó máa ń wo ojú ìbòju lójoojúmọ́? Wíwo ojú ìbòju, ó ṣe mí bíi pé mo ti dáhùn ìbéèrè yìí lẹ́ẹ̀kan rí. Ṣùgbọ́n ká máa sàríyànjiyàn, ká bá máa wo ojú ìbòju, ojú ìbòju súnmọ́ ibi ibùsùn mi nínú yàrá, ojú ìbòju wà nínú ibi tá ń jókòó ní sitting room, kò sí ibi tí ojú ìbòju ò sí. Tá bá sì wá nu ilé, ìṣe ni a máa wo ojú ìbòju láti wo ẹni tó wọlé tàbí àwọn tó ń kọjá. So èyí ni pé mo máa ń wo ojú ìbòju dáadáa.

Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójoojúmọ́? Iṣẹ́ tí mò ń ṣe ó máa ń bẹ̀rẹ̀ ní ago mẹ́jọ àárọ̀, a sì máa parí ní ago márùn-ún ìrọ̀lẹ́. Ìyẹn túmọ̀ sí wákàtí mẹ́sàn-án. Wákàtí mẹ́sàn-án gbáko ni mo fi máa ń ṣiṣẹ́ lẹ́yìn náà mo má relé.

Bẹ́ẹ̀ni, ago ọwọ́ mo fẹ́ràn e gidi gan. Ìbéèrè yen wípé ṣe o máa ń wọ ago ọwọ́? Ago ọwọ́ jẹ́ ohun èlò ẹ̀ṣọ́ ní òde yìí, ayé òde òní torí wípé kò sí ìmúra to fẹ́ múra tí ó ti parí lai wọ ago ọwọ́. Ago ọwọ́ jẹ́ ohun èlò pàtàkì ní ìmúra ọmọlúàbí.

Ibère yẹn tún sọ pé ṣé o máa ń wọ fìlà? Mo sì ní pé bẹ́ẹ̀ni dáradára. Oríṣiríṣi fìlà ló wà. Fìlà abetí gọ́ǹgọ̀, fìlà abetí méjì, fìlà fesikáàpù tó àwọn ẹlẹ́ ìbò máa ń wọ̀. Oríṣiríṣi fìlà, fìlà bentikọ́, fìlà panamà. Oríṣiríṣi fìlà ló wà, bẹ́ẹ̀ sì ni mo máa ń wọ oríṣiríṣi fìlà. Mo fẹ́ràn fìlà gan.

"Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ mọ́?" ni ìbéèrè yẹn wí. Fáìlì jẹ́ ohun pàtàkì tí ó yẹ kí a máa sọnù. Ní àti pa fáìlì mọ́, èèyàn ńi lá ti ra nǹkan tá ń pè ní file jacket. Bẹ́ẹ̀ ni, mo ní file jacket tó pọ̀ lóríṣiríṣi tí mo lè pa fáìlì mi mọ́ sínú ẹ̀. Ṣùgbọ́n file jacket yìí ó gbọdọ̀ jẹ́ waterproof, ìyẹn tó jẹ́ pé omi ò ní lè kan láti bá àwọn fáìlì mi jẹ́.

Ṣé o máa ń rántí àlá rẹ? Kì í ṣe gbogbo àlá mi ni mo máa ń rántí, ṣùgbọ́n mo máa ń rántí àlá mi. Ìgbà mí mo lè máa rántí lẹ́sẹ̀kẹsẹ̀ bí mo bá ṣe jí, ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ kan lè ṣẹlẹ̀ bí ọjọ́ ṣe ń lọ tó lè mú mi rántí pé mo ti lá àlá tó jọ mọ́n irún kan báyìí rí. Idi bí mo ṣe máa ń rántí àlá mi nìyẹn.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Bẹ́ẹ̀ni, ìpè fídíò jẹ́ ohun tí mo fẹ́ràn jùlọ lórí WhatsApp. Mi ò kín sábàá bà yàn sọ̀rọ̀ lórí WhatsApp tàbí ìpè voice call, ṣùgbọ́n ìpè fídíò jẹ́ ọ̀nà tí mo fi le rí ẹni tí mo ń bá sọ̀rọ̀. Ìdí nì tí mo fi fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọ́pọ̀ láti ṣe ìpè fídíò.

Títọrọ àforíjì ó jẹ́ ǹkan tí kò le rara, ó dẹrùn lọ́pọ̀lọpọ̀. Láti tọrọ àforíjì ní ilẹ̀ Yorùbá, a lè dọ̀bálẹ̀, a lè bẹ ẹni náà, a lè bẹ onítoun dáadáa. Tí kò bá gbọ́, a lè lọ pe àwọn tó jù wá lọ láti tẹ̀lé wá láti tún lọ bẹ ẹni yẹn fún àforíjì lẹ́lẹ̀ kejì. Tí kò bá gbọ́, a lè lọ pe ẹni tó ju ẹni yẹn lọ tó jẹ́ bí mọ̀lẹ bíẹ̀ tó lè bá wa bẹ̀bẹ̀ láti tọrọ àforíjì.

Ṣé o máa ń ka àwọn àdéhùn dáadáa? Bẹ́ẹ̀ni, àdéhùn yẹ kí èèyàn máa kíyèsí dáadáa. Ìdí nìyi tí mo fi máa ń ka àwọn àdéhùn dáradára kí n tó bẹ̀rẹ̀ iṣẹ́ o, kí n tó ṣe nǹkan kan o, mo máa ń jẹ́ kí ó rí, mo máa ń ríi dájú wípé mo ka àdéhùn yẹn dáradára. Mo kà á láti inú síta láti mọ gbogbo abala ẹ̀.

Ṣé o ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Ẹ̀rọ ayárabíàṣá ní òde òní, ó ti di nǹkan tí a kò lè ṣe pẹ̀lú. A ò lè lọ ní ojúmọ́ kan láìlo ẹ̀rọ ayárabíàṣá. Ó ti di nǹkan pàtàkì nínú ìgbésí ayé wa lójoojúmọ́. Rárá, mi ò lè lọ fún ọjọ́ kan.

Báwo ni o ṣe má ń ṣètò iṣẹ́ àkànṣe? Mi ò kín sábà ṣètò iṣẹ́ àkànṣe. Mi ò kín ṣábà ní nǹkan ṣe pẹ̀lú iṣẹ́ àkànṣe. Ṣùgbọ́n tí èèyàn bá fẹ́ ṣètò iṣẹ́ àkànṣe, ó gbọ́dọ̀ sọ àdéhùn pẹ̀lú ẹni tó fi ṣe iṣẹ́ náà. Ó gbọ́dọ̀ bá ẹni yẹn sọ̀rọ̀. Ó gbọ́dọ̀ ṣàlàyé gbogbo nǹkan tó fẹ́ ṣe fún ẹni yẹn, gbogbo nǹkan tán sì nílò fún iṣẹ́ yẹn láti parí. Wọ́n gbọ́dọ̀ rí i dájú wipé wọ́n ra gbogbo nǹkan yẹn sílẹ̀.

Ìbéèrè yẹn wípé báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́. Tí owó bá ti da ẹ̀yàn àti ọ̀rẹ́ pọ̀. Ó ṣe ńkan tó, tó, tó, tó, tó, tó ngba sùúrù ní ilẹ̀ Yorùbá torí Yorùbá bọ̀ wọ́n wípé owó lóń bò ju orẹ̀ jẹ. Ṣùgbọ́n tó bá ti di tọ̀dọ̀ tèmi tí mo bá fẹ́ pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́, ta bá jọ ṣiṣẹ́ pọ̀ tàbí ta kàn fẹ́ pín owó, mo máa ń pín dọ́gba dọ́gba. Ṣùgbọ́n tó bá ti jẹ́ lórí bí ta bá ṣe ṣiṣẹ́ sí, mo máa ń pín gẹ́gẹ́ bí oníkálukú ṣe ṣiṣẹ́.

Ibérè yẹn wípé ṣe o máa ń ṣe yoga? Yoga jẹ́ exercise ìdárayá ta máa ń ṣe láti na gbogbo egugun, gbogbo ara láti mú kí ara yá. Ó jẹ́ eré ìdárayá ta máa ń ṣe nínú ilé, ó jẹ́ indoor exercise. Bẹ́ẹ̀ni mo máa ń ṣe yoga, ṣùgbọ́n ìparí ọ̀sẹ̀ ni mo máa ń sábà ṣe ẹ́.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìméélì rẹ? Ìméélì mi o pọ̀ lọ́pọ̀lọpọ̀, tí mo bá ní rárá mo máa ní tó ìméélì márùn-ún sí mẹ́je lorí fóònù mi, a ti ṣètò ẹ̀, ó ní bí mo ṣe ń ṣètò ẹ̀ ní orí fóònù, ó ní àwọn settings tí a lè lò láti fi ṣètò ìméélì lorí fóònù, òun náà si ni mo máa ń lò.

Ìgbà mélòó ni irinajo re lọ sí ibi iṣẹ maa n gbà Ẹ dáwòó náà o. Tí n bá ti kọ́kọ́ jáde, mà á fẹsẹ̀ rìn dé títì. Tí mo bá ti dé títì, mà á gbé kẹ̀kẹ́ márúwá lọ sí junction. Tí maa tuti gbé kẹ̀kẹ́ márúwá mi, kí n tó tún ṣẹ̀ gbọ́kada Gbogbo ẹ, ká sọ pé o máa gbà mí ní ìsẹ́jú ọgbọ̀n, ọgbọ̀n ìsẹ́jú bẹ́ẹ̀ ni 30 minutes.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Rárá, mi ò tí gun ọkọ̀ ojú omi rí. Ọkọ̀ ojú omi ó jẹ́ ọkọ̀ tó bà mí lẹ́rù gidi gan, òun ni ò tí ì jẹ́ kí n filè gun rí. Mi ò tí ì ní ìgboyà láti gun ọkọ̀ ojú omi, ṣùgbọ́n mo gbàgbọ́ pé kí ọdún yìí tó parí, mo ṣì le gun ọkọ̀ ojú omi torí ọdún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni.

Ìbéèrè náà sọ pé, ṣe o máa ń lo èrò ìdákẹ́jẹ́ẹ́? Mi ò kí ń lo èrò ìdákẹ́jẹ́ẹ́. Ṣùgbọ́n mo ti rí àwọn tó máa ń lo èrò ìdákẹ́jẹ́ẹ́ ó sì máa ń wúwù wúlò fún wọn ní ọ̀pọ̀lọpọ̀. Torí wípé ti wón bá fẹ́ kí gbogbo ẹ̀ dá kẹ́jẹ́ẹ́ ni wọ́n máa ń lo èrò ìdákẹ́jẹ́ẹ́ wọn.

Ìbéèrè náà sọ pé ṣe o máa ń gba àwọn ìmelì àìwúlò? Àwọn ìmelì àìwúlò wọn ti wá pọ̀ lẹ́nu jọ́ mẹ́ta yìí ṣùgbọ́n wọ́n máa ń lọ sí spam folder mi lórí Gmail app mi ni. Torí wípé mo ti se settings mi pé kó rán àwọn ìmelì àìwúlò lọ sí spam folder.

Ṣé o máa ń wọ ìbọwọ́? Bẹ́ẹ̀ ni, mo máa ń wọ ìbọwọ́ dáradára ní ibi iṣẹ́ tàbí nílé tí mo bá fẹ́ fọwọ́ kan nnkan tó bá dọ̀tí. Ṣùgbọ́n ní ibi iṣẹ́ wọ́n máa ń fún wa ní ìbọwọ́ ká máa lò fún ìtọ́jú ara wa àti fún ìdáàbòbò ara wa. Ọ̀sẹ̀ méjì méjì ni wọ́n sì máa ń pàrọ̀ ìbọwọ́ wa.

Irú ìbòsẹ̀ wo ni o fẹ́ràn wọ̀? Mi ò ní ìbòsẹ̀ kan patọ pàtó tí mo fẹ́ràn jù lọ tàbí tí mo nífẹ̀ẹ́ sí jù, ṣùgbọ́n oríṣiríṣi ìbòsẹ̀ ni mo le wọ̀ nígbàkígbà.

Kí ni àwọn ohun tí o fẹ́ràn lórí pizza? Hmm, mo fẹ́ràn pizza lọ́pọ̀lọpọ̀. Àgàgà kó jẹ́ spicy pizza, ìyẹn spicy pizza tó ti fi goat meat seasoning tó ti fi ṣe, ìyẹn ẹran ògúfe, seasoning tó dùn bí ẹran ògúfe. Ṣùgbọ́n àwọn ǹkan tí mo láìkì ni pepperoni, hot dog àti cream.

Bẹ́ẹ̀ni o, ìbéèrè náà sọ pé ṣe o fẹ́ràn jíjó? Mo fẹ́ràn jíjó lọ́pọ̀lọpọ̀ torí wípé ìdárayá kan náà ni jíjó àti wípé jíjó ó máa ń mú ẹwà bá orin àti pé àwọn tó bá mọ̀ọ́ jó ó máa, wọ́n máa ń dùn wò dáradára.

Bẹ́ẹ̀ni, ìbéèrè náà sọ pé ṣe o mọ àmì ìràwọ̀ rẹ? Òun ló jẹ́ kí n fi dáhùn pé bẹ́ẹ̀ni, àmì ìràwọ̀ jẹ́ ǹkan tó ti wá bá ráńpà láàárín àwọn ọ̀dọ́ ìsìn. Àmì ìràwọ̀ mi, àmì oṣù kẹjọ nínú ọdún ni tó à ń pè ní Leo. Leo ni àmì ìràwọ̀ mi.

Hmm béèrè náà sọ pé báwo ni o ṣe máa ń rí lílo àkókò nígbà tí o bá wà nínú ìlà? Hmm ibéèrè tó lágbára ni o torí pé tí ìlà yẹn bá gùn tó jẹ̀ẹ́ jẹ́ pé ìlà yẹn ò lọ déédéé díẹ̀díẹ̀ ló ń lọ táti ṣe ló wákàtí tó pọ̀ lórí ìlà mi ò mọ̀ bí a ṣe máa rí àkókò lò torí wípé inú a ti máa bín mi.

Irú orin wo ni o fẹ́ràn gbọ́? Àwọn orin tí mo fẹ́ràn gbọ́ ni àwọn orin gospu, àwọn orin jazz, àwọn orin hip hop, afro pop, àwọn orin blues. Irú àwọn orin tí mo fẹ́ràn láti máa gbọ́, àwọn tí mo fẹ́ràn jù ni gospu pop tí ó ti kọmọ̀n ní ayé ìsín.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Mi ò kín sábà lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Mi ò rò pé mo ti lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ rí. Ṣùgbọ́n mo ti gbon pa ẹ̀rọ ìdákẹ́jẹ́ àti àwọn tó máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Ṣùgbọ́n mo máa nífẹ̀ẹ́ sí láti lo ẹ̀rọ ìdákẹ́jẹ́

Ṣé o fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn? Hhm àlọ́ ò, àlọ́ ó pẹ tí mo ti gbọ́ àlọ́ mọ́ ṣùgbọ́n nígbà tí mo ṣi wá ní ọmọdé, mo fẹ́ràn àlọ́ lọ́pọ̀lọ́pọ̀. Bẹ́ẹ̀ ni, kò sí àlọ́ tí mi ò fẹ́ràn. Bẹ́ẹ̀ sì ni mo fẹ́ràn àlọ́ apanilẹ́rìn.

Ṣé o fẹ́ràn bí wo àwọn ìràwọ̀? Nìbèèrè ẹbí mi pé njẹ mo fẹ́ràn láti wo àwọn ìràwọ̀. Mi ò sì mọ̀ bí a ti ń wo ìràwọ̀. Mo kàn mọ̀ pé àwọn àmì ìràwọ̀ wà fún oṣù tó bá ti bí oníkálukú.

Báwo ni o ṣe máa ń ṣe ìdúnàádúrà? Ìdúnàádúrà jẹ́ nǹkan tí oní ọlọ́jà àti oníbàárà máa ń ṣe ní gbogbo ìgbà. Tí bá máa ṣe ìdúnàádúrà, mo máa kọ́kọ́ pe ìyẹn tí mo bá jẹ́ ọlọ́jà, mo máa kọ́kọ́ pe price tó ga fún oníbàárà torí tó bá máa gbé wá sílẹ̀ kò ní gbé wá sílẹ̀ kọjá ibi tí màá ti rí èrè lórí ọjà.